Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù ni orí bí oúnjẹ tí ènìyàn jẹ tí ó wá ṣẹ́kù. Yálà èyí tí èyàn ti bù sínú àwo oúnjẹ tàbí eléyìí tó kù sínú ìkòkò èyí tí a fi ń dáná. Tí èyàn bá jẹ oúnjẹ tó ṣẹ́kù, àwọn mìíràn lè dánú tàbí kí àwọn mìíràn tún gbé kaná kí ó lè gbóná si láti jẹ. Bẹ́ẹ̀ni èmi máa ń jẹ oúnjẹ tí ó bá kù, to bá ṣẹ́kù, kì í ṣe nǹkan burúkú ni láti jẹ. Eléyìí ti ẹ̀ tún máa ń jẹ́ kí- bíba oúnjẹ jẹ́ àti bí oúnjẹ ṣe ń ṣe òfò kí ó dínkù. Nítorí ní àkókò tàwà báyìí ní ilé ayé, oúnjẹ ṣe ọ̀wọ́n gidi tí eyan bá sì ro nígbà mìíràn pé àwọn mìí ò rí jẹ, èèyàn a ní láti- èyí tí eèyan bá ní èèyàn o ní bàjẹ́. Tí ẹyan ba ri pe o fẹ́ bàjẹ́, èèyàn a- eeyan lè fi fún yàn àbí kí èèyàn ṣe eléyìí tí ó máa tó ènìyàn. Níwọ̀n ìgbà tí n bá rí pé oúnjẹ tí mo sè mi ò lè jẹ tán nígbà kan ṣoṣo, mo máa fi sílẹ̀ sínú ìkòkò tí mo fi dáná. Mo lè gbé e sínú fíríjì kí ó máa ba à bàjẹ́. Àgàgà èyí tí yiò ṣẹ́kù di ọjọ́ kejì. Tí ó bá sì di ọjọ́ kejì àbí tó bá jẹ́ eléyìí tí ó ṣẹ́kù látàárọ̀ di ìrọ̀lẹ́ tàbí alẹ́, a gbé e kaná kí ó lè gbóná, kí ó lè gbóná torí kò dára láti jẹ oúnjẹ tútù. A gbé e kaná kí ó lè gbóná díẹ̀, èèyàn a sì jẹ ẹ́ kí ó máa ba à bàjẹ́. Kò dá rárá láti jẹ́ kí oúnjẹ kí ó máa bàjẹ́, kí ó máa ṣòfò dànù. Èyí tí oúnjẹ yóò fi bàjẹ́ àbí ẹni tí ó bá kì í jẹ oúnjẹ tí ó ṣẹ́kù, èèyàn o kúkú ní ṣe, onítanun ò ní ṣe eléyìí tí ó máa pọ̀jù fún òun nìkan láti jẹ tán lọ́wọ́ kan. Nípa bẹ́ẹ̀ èmi fẹ́ràn láti máa ṣe oúnjẹ tó pọ̀ díẹ̀ kó ṣẹ́kù nítorí òrójú àti ìṣe míràn. Tí ó bá sì ṣẹ́kù báyen, mo máa ń jẹ ẹ́, màá tún gbé e kaná kí ó lè gbóná dáradára, màá sì jẹ kí ó máa ba à bàjẹ́. Àti bá mi ò fẹ́ràn láti ba oúnjẹ jẹ́ rárá àti rárá torí kì í ṣe nǹkan gidi ni. Jíjẹ oúnjẹ tí ó ṣẹ́kù ò kí ń ṣe nǹkan burúkú, kì í sì ń ṣe wípé èèyàn ò ní niyan ṣe ń jẹ. Tí ó bá ṣá ti jẹ oúnjẹ tí ó ti bàjẹ́, tó bá ṣẹ́kù díẹ̀, èèyàn a pa mọ́ kí ó má ba à bàjẹ́, màá sì gbé e kaná kí ó gbóná dáadáa, màá sì tun-tún jẹ ẹ́. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó bá kù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀ nítorí tẹlifíṣàn ní onírúurú ètò. Ètò nípa bọ́ọ̀lù gbígbá àti àwọn oríṣìíríṣìí eré pápá tàbí eré, eré oríṣìíríṣìí, eré orí ìtàgé, àwọn eré ìdárayá lọ́pọ̀lọpọ̀ ni ètò rẹ̀ wà lórí tẹlifíṣàn. Báyìí nípa báyìí mo máa ń wo oríṣìíríṣìí ètò onírúurú ètò. Ètò ìdáná oúnjẹ ẹlẹ́yi tí àwọn èèyàn tí máa ń fi ga gba ga láti gba ẹ̀yẹ àti owó lórí oúnjẹ sísè àti àwọn ètò bí ètò àgbá bọ́ọ̀lù, àwọn ètò bí ètò eré orí pápá bí àwọn tí ó ń sáré àbí oríṣìíríṣìí ètò, lónìrirú ọ̀nà. Mo sì tún máa ń wo àwọn eré orí ìtàgé àbí sinimá àgbéléwò èyí tí wọ́n máa ń ṣe ní orí tẹlifíṣàn. Eléyìí tẹlifíṣàn dẹ́ǹǹkan tó dára púpọ̀ nítorí nígbà tí èèyàn bá ti ṣiṣẹ́ lọ, ṣiṣẹ́ ní àti àárọ̀ di ìrọ̀lẹ́ nígbà mìíràn èèyàn lè fi tẹlifíṣàn mú kí ọkàn ara rẹ̀ balẹ̀. Ẹ̀yàn á ṣe, ẹ̀yàn á wo oríṣìíríṣìí eré onírúurú eré èyí tó máa ń mú kí ọkàn èèyàn balẹ̀ tí èèyàn ò fi ní, ní ààyè àti ronú nǹkan mìíràn. Eléyìí máa ń dáyàn lárayà púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ètò orí tẹlifíṣàn mìíràn tí ó tún wà ni bí àwọn ètò bí ìbéèrè àti ìdáhùn bí àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àwọn ìròyìn gan ọ́ tún máa ń dáyàn lárayà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń wo orí onírúurú ètò ìmíràn ètò orin èyí tí wọ́n máa fi gbé àwọn lóníruurú ọ̀nà àwọn tó lórúkọ ní inú orílẹ̀ èdè wọ́n á gbé wọn wá láti lè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Irú àwọn ètò wọ̀nyí mo máa ń wò. Ṣùgbọ́n eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù ní ètò tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù gbígbá. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo sì máa ń wò ó ní ọ̀pọ̀ ìgbà. Kódà nígbà mìíràn, mo máa ń fi àláàmù kalẹ̀ láti lè wo àwọn ètò wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Àkókò ṣe pàtàkì gan nínú gbogbo àdéhùn tí ènìyàn máa ń ní. Tí ènìyàn àti ẹni, ẹni kẹ́ní àti ẹni kejì bá pinnu tàbí láàárín ọ̀pọ̀ ènìyàn tí wọ́n máa pinnu láti dé ibìkan àti láti bẹ̀rẹ̀ ètò ǹkan ní agogo báyìí. Ó ṣe pàtàkì láti tẹ̀lé agogo. Nítorí ẹni tí ó bá kín fi, tí ó bá kín dé ní àkókò, tí ó bá ń dá àwọn ènìyàn tó tètè dé ní àkókò dúró láti tètè bẹ̀rẹ̀ ǹkan tí wọ́n ní láti ṣe bíi wípé ènìyàn rí àwọn tókù wòn yí ìfin tàbí ènìyàn fi agọ̀ ṣe ìwà wòó ní. Nítorí náà ó ṣe kókó ṣe pàtàkì láti máa dé ní àkókò àti láti máa tẹ̀lé aago, kago tí àwọn ènìyàn bá fi sílẹ̀ láti bẹ̀rẹ̀ ǹkan. Nípa báyìí, mo fẹ́ràn láti dé ní àkókò àti láti tẹ̀lé aago nígbàkígbà tí mo bá ní láti ṣe ǹkan àti láti lọ sí ibìkan. Nítorí mo máa ń ní ní èrò ní ọkàn wípé àwọn orí tí ó bá ń dúró dé ènìyàn kò ju ẹnìkan ṣoṣo tí ó ń bọ̀ lọ. Mo fẹ́ràn láti dé ní àkókò àti láti tẹ̀lé aago, kago tí wọ́n bá fi fún mi láti dé ibẹ̀. Nítorí àtètè dé bí ǹkan, àtètè bẹ̀rẹ̀ náà là á tètè parí rẹ̀. Ẹni tí ó bá tètè ṣe ǹkan ní àkókò, eléyìí kò ní jẹ́ kí ìdádúró kí ó wà fún ènìyàn rárá. Nítorí náà mo fẹ́ràn láti dé ní àkókò àti láti ṣe gbogbo ǹkan ní àkókò. Mi ò fẹ́ láti dí àwọn ènìyàn lọ́wọ́ ǹkan kíǹkan tí wọ́n bá ń ṣe. Bẹ́ẹ̀ ni n ò sì fẹ́ kí ìdádúró kí ó wà ní ohun kan tí mo bá fẹ́ ṣe. Dídé ní àkókò jẹ́ ìwà ọmọlúwàbí ó sì jẹ́ ìwà tó tọ̀nà. Ó jẹ́ ǹkan gidi láti máa tẹ̀lé, tó sì dà kí ènìyàn máa gba àwọn tó bá ń bọ̀ ní ẹ̀yìn níyànjú láti ṣe. Elétè tún máa ń jẹ́ kí ó jẹ́ àwòkọ́ṣe fún àwọn tí ó bá tẹ̀lé ènìyàn àbí tó bá kéré sí ènìyàn. Láti tètè máa fi àkókò gidi ṣe ǹkan láti tẹ̀lé aago tàbí àkókò tí wọ́n bá fún wọn láti dé.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà nípa lílo agogo ìpè mi. Ni ọ̀pọ̀ ìgbà, a sì máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. Ìgbà mìíràn, àwọn ẹ̀rọ ní orí ẹ̀rọ ayélujára, àwọn social media bíi WhatsApp tàbí Instagram ni mo ti máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi. Ó sì máa ní, ó sì tún ṣe pàtàkì tàbí kí n fi pé pé ó dára láti ṣe bí kí ènìyàn ní group tí ènìyàn lè kó gbogbo àwọn oníbàárà èèyàn sí. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ láti wà níbẹ̀ láti darapọ̀ mọ́ ìpéjọ yìí ní bíi WhatsApp tàbí Instagram. Irú eléyìí èyán lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn láti bèrè àlàáfíà àwọn oníbàárà àti bí wọ́n ṣe ń ṣe àti ìgbà tí wọ́n tu máa wá ra ọjà. Eléyìí a jẹ́ kí wọ́n lè mọ̀ wípé èèyàn fi wọ́n sí ọkàn, èèyàn sì fẹ́ àlàáfíà sí wọn ní òrékòrè. Èèyàn sì tún lè pe ago wọn náà láti mọ bí wọ́n ṣe ń ṣe àti bí ọjà tí wọn náà àti bí ìgbésí ayé wọn tí wọ́n ṣe ń lọ. Èèyàn ńlá ti bèrè lọ́wọ́ wọn. Nípa báyìí, mo fẹ́ràn láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbí láti pe ago wọn láti lè bèrè àlàáfíà wọn ìyẹn tí ó bá ṣe bí pé ó ṣe díẹ̀ tí èèyàn ti gbúró wọn kẹ́yìn. Mo máa ń gbúró wọn lórí ẹ̀rọ ìpè àti àtẹ̀jíṣẹ́ àti ìgbà mìíràn náà. Ìru àwọn group wọ̀nyí, ìpéjọ wọ̀nyí, mo máa ń gbúró wọn níbẹ̀. Ó ṣe kókó láti mọ àlàáfíà àti ìṣesí àwọn oníbàárà èèyàn nítorí àwọn náà ni ọ̀rẹ̀ èyán. Àwọn ni ẹ̀ka ìṣòwò ènìyàn.

Mo máa ń fọ ọkọ̀ mi ní òwúrọ̀. Èyí, mo fẹ́ràn àti fọ ní òwúrọ̀ nítorí pé ìgbáyi ni okun àti agbára mi sì máa ń wà ní òkè dáadáa. Eleyi máa jẹ kí n fi ọkàn balẹ̀ àti fi gbogbo ojú sí ibi tó yẹ kí n fọ. Kò ní sì ìkánjú àti wàrà ṣàṣà láti fọ ọkọ̀ yẹn. Rárá, màá fi ọkàn balẹ̀ farabalẹ̀ láti fọ gbogbo ibi tó yẹ àti tí ó ṣe kókó láti fọ ní ibẹ̀. Nípa bá yi, mo fẹ́ràn láti fọ ọkọ̀ mi ní òwúrọ̀. Òwúrọ̀ ni mo sì máa ń fọ ní ọ̀pọ̀ ìgbà. Àyàfi tó bá jẹ́ wípé ó bọ́ sí pàjáwìrì àbí ó pọn dandan láti fọ ní ibi ọwọ́ alẹ́ tàbí ọ̀sán. Nìkan ni mo máa ń fọ ní ọ̀sán àbí alẹ́. Tín bá sì fọ níru àkókò báyìí, mi ò kì n fi ìfọkànbalẹ̀ àti ìfarabalẹ̀ fọ́. Rárá, ṣùgbọ́n tí bá fọ ní àárọ̀, mo máa ń fi ọkàn balẹ̀ láti fọ. Ṣùgbọ́n ó tún wá ní ṣe pẹ̀lú ọjọ́ tí ó bá bọ́ sí. Ẹ̀, bí ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun. Iyẹn láti Monday sí bí Thursday ní òwúrọ̀ yìí, àbí tí n bá tètè jí láti fọ. Ṣùgbọ́n ọjọ́ Saturday yìí tó jẹ́ òpin ọ̀sẹ̀ tí n bá jí láàárọ̀ láti fọ, màá fi ọkàn balẹ̀ fọ́. Nípa bá mi, mo fẹ́ràn láti fọ mọ́tò mi, ọkọ̀ mi ní òpin ọ̀sẹ̀ ní òwúrọ̀. Èyí máa jẹ́ kí n fi ọkàn balẹ̀ àti fi ara balẹ̀ láti fọ̀. Èyí kì í ṣe pé mi ò kí ń fọ náà ní òwúrọ̀ àárín ọ̀sẹ̀. Ṣùgbọ́n è mò gbọdọ̀ tètè jí láti fọ nítorí a ti lọ sí ibi iṣẹ́ àti láti jáde kí ó má bá dí mi lọ́wọ́. Ṣùgbọ́n òwúrọ̀ ni mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ jù. Òwúrọ̀ ni mo sì máa ń fọ nítorí agbára mi sì máa wà ní pípé, okun sì máa wà. Ẹ̀, kò dẹ́ni sí wípé ó rẹ mí tàbí ó ń kọ mí lómìnú láti fọ ní iru àkókò báyìí.